Níbi eré ìdárayá tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tá lọ ní ìjẹta, ọ̀rẹ́ mi Tádé wá ń béèrè lọ́wọ́ mi wípé, "Èdè wo ni mo fẹ́ kọ́?" Mo wá ń dá lóhùn wí pé mo nífẹ̀ẹ́ láti kọ́ èdè Faransé nítorí pé mo nífẹ̀ẹ́ ìlú náà. Mo dẹ̀ fẹ́ lọ sí ìlú náà láti lọ ṣafẹ́ kí ọdún yìí tó parí. Mo wá tún sọ fún wípé, báyìí mo ti ń gbìyànjú láti mọ̀ kọ́ àti láti mọ̀ kà.

Ní àná tó jẹ́ ọjọ́ ìsinmi, mo wà pẹ̀lú gbogbo àwọn ẹbí mi nínú yàrá ìgbàlejò wa. Wọ́n ń béèrè lọ́wọ́ ara àkan ní àwọn ọmọ mi wípé, báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ó wá dá mi lóhùn wípé bàbá mi ó máa ń tọ́jú èékánná mi ní gbogbo ìgbà, mo lè máa ń rí pé mo wà ní ìmọ́tótó.

Èmi pẹ̀lú ọmọ mi Adéṣẹwà, a jọ fẹ́ lọ sí òde ọ̀rẹ́ mi tí wọ́n fẹ́ ṣe ní ọ̀sán yìí. Mo wá ń bí léèrè lẹ́yìn tó wẹ̀tàn wí "ṣé ojú rẹ dára?" Ówá dá mi lóhùn wí pé bàbá mi bẹ́ẹ̀ ni, ojú mi dára. Mo yẹ̀ ti múra tán láti jẹ́ pé ká máa lọ sí òde táa fẹ́ lọ.

Níbi eré ìdárayá tí èmi àti àwọn ọ̀rẹ́ mi lọ ní àná, Wálé wá ń béèrè lọ́wọ́ mi wípé báwo ni ó ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo wá dá lóhùn wípé mo kókó máa ń fẹ́ mọ ohun tó fa ìṣòro wọn àti ọ̀nà tí mo le fi bá wọn tán ìṣòro wọn. Nítorí pé ìrànlọ́wọ́ jẹ́ ǹkan tó dára láti máa ṣe fún àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀. Torí wípé a jẹ́ máa nílò sí ìrànlọ́wọ́ ní àárín ara wa.

Níbi ìjíròrò tí èmi àti Adéwálé jọ ń ṣe ní àná, Adéwálé wá ń béèrè lọ́wọ́ mi wípé, ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Mo wá dalóhùn pé, bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí láti lè bá a fojú fọkàn tán sí iṣẹ́ mi dáadáa.

Níbi ìpàdé tí èmi àti àwọn ọ̀gá mi ta ṣe ní àná ní ọ́fíìsì wa, ọ̀gá mi wá ń béèrè lọ́wọ́ mi wípé: "Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa?" Mo wá ń dáwọ́n lóhùn pé "béẹ̀ni, mo máa ń ka gbogbo àwọn àdéhùn dáadáa kí n tó fi ọwọ́ sí i láti lóye nípa gbogbo ohun tó wà nínú rẹ̀, àti láti ba jagun fún ohun tó lè dáwà lálẹ̀ ní ọjọ́ iwájú."

Èmi àti ọ̀gá mi jọ ń ṣe ìjíròrò lórí ìrìnàjò tí a fẹ́ ṣe lọ sí ìlú Èkó ní ọ̀la. Ọ̀gá mi wá ń béèrè lọ́wọ́ mi wípé, báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Mo wá ń dá wọn lóhùn wípé, mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò pẹ̀lú fífi ohun tí mo nílò jọ, gẹ́gẹ́ bí i aṣọ, oúnjẹ, àti àwọn ohun èlò pàtàkì. Mo tún máa ń ṣètò ìlànà ìrìnàjò mi kí ó lè rọrùn fún mi láti dé ibi tí mò ń lọ.

Ọ̀rẹ́ mi Tádé béèrè lọ́wọ́ mi wípé, "ṣé o ní aṣọ wíwẹ̀?" Mo á dá lóhùn wípé, "bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ fún iṣẹ́ àti àwọn àpéjọ pàtàkì." mo máa ń jẹ́ kí wón mọ́ra dáadáa kí n lè wúni lórí ní gbogbo àkójọ tí ń bá wà.

Lára ìbéèrè tí mo béèrè lọ́wọ́ àbúrò mi ni wípé, báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ó wá ń dá mi lóhùn wípé ètò ìdárayá mi dára, mo má ń ṣe iṣẹ́ ìmúra ara gẹ́gẹ́ bí ìrìn, sàǹyẹ̀sí àti àwọn eré ìdárayá mi lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Lára ìbéèrè tí àwọn oníbàárà wa béèrè lọ́wọ́ mi lánàá níbi ìpàdé tí a máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wípé, "Nígbàwo ni ọjà tuntun yọ jáde?" Mo máa ń dá wọn lóhùn wípé ọjà tuntun yọ jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀, lẹ́yìn tí a bá parí gbogbo ìmúlò àti ìdánwò rẹ̀.

Nígbà tí mo lọ kí ọ̀rẹ́ mi Wálé àti ìyàwó rẹ̀ lánàá nílé wọn, ìyàwó rẹ̀ wá ń bẹ̀ lọ́wọ́ mi wípé "ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata?" Wọ́n dá lóhùn pé bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn oúnjẹ tó ní ata torí pé ó máa ń mú inú mi dùn àti pé ó ń jẹ́ kí oúnjẹ náà dùn sí i.

Níbi ìjèrò tí mo ń ṣe pẹ̀lú ẹ̀gbọ́n mi lánàá, ẹ̀gbọ́n mi wá ń béèrè lọ́wọ́ mi wípé, "Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́?" Mo wá ń dá wọn lóhùn wípé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ torí pé ó ń mú kí n ní agbára àti ìfarabalẹ̀ fún ọjọ́ náà.

"Ìyàwó mi béèrè lọ́wọ́ mi pé, 'ṣé o ti lọ sí Àgọ̀ rí?' Mo wá dálóhùn wípé, 'béèni mo ti lọ sí Àgọ̀ rí, mo sì rí bí ó ṣe ń wuni lórí gan.' Ẹ̀mí náà wá ń bi léèrè pé, 'ṣé o máa níìfẹ̀ láti lọ sí Àgọ̀?' O wá dá mi lóhùn wípé, 'béèni òun náà máa níìfẹ̀ láti lọ sí Àgọ̀.'

Mo ń bá àwọn ọmọ mi ṣéjọ́ró ni ọjọ́ ìsinmi àná. Ìkan nínú wọn wá béèrè lọ́wọ́ mi wipé, "bàbá mi, ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ̀?" Mo wá ń dá lóhùn pé, "bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́ mi torí pé ó ń mú inú mi dùn dáadáa àti pé ó máa ń fi ìfẹ́ hàn láàrin ara wa."

Lára ìbéèrè tóga mi bẹ̀rẹ̀ lọ́wọ́ mi nípa ìpàdé tí èmi àti àwọn oníbàárà wa fẹ́ ṣe lọ́la ni wípé, báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo wáń dá wọn lóhùn wípé mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa fífi gbogbo ìwúya àti ìtọ́nisún tó yẹ jọ. Mo sì máa ń ṣàyẹ̀wò àwọn ohun tí oníbàárà fẹ́ kí n sì dára mi lójú pé mo ṣe tó gbogbo nǹkan dáadáa kí ìpàdé lè lọ ní rọrùn.

Ìkan nínú àwọn ìbéèrè tí ọ̀gá mi bèèrè lọ́wọ́ mi ni wípé, báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo ń dá wọn lóhùn wí pé mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi nípa fífi wọ́n sí àtòjọ ní títẹ̀sí, yíyan ohun tó ṣe pàtàkì jùlọ, àti pípa àkókò tó yẹ fún iṣẹ́ kọ̀ọ̀kan. Mo tún máa ń tọ́jú ìtẹ̀sí wọ́n láti ri pé gbogbo nǹkan lọ dáadáa.

Tade béèrè lọ́wọ́ mi wípé, báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo wá dá lóhùn wípé, nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń lo àkókò yìí láti ṣe àwọn nǹkan tó wúlò bí i kíkà ìwé, fífo síṣán lórí iṣẹ́ tàbí pipa àkókò pẹ̀lú ìtẹ̀síreere kí n lè máa ṣàkóso àkókò mi dáadáa.

Ìkan nínú ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ mi níbi ìpàdé táa ṣẹ ní ọ́fíìsì wa lánàá ni wípé, ṣe o máa ń pàdé àfojúsùn títa rẹ? Mo wá dá wọn lóhùn wípé, bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ takuntakun láti pàdé àfojúsùn títa mi. Mo sì máa ń lo ìmúlò àti ìmúlò ọgbọ́n láti rí i pé mo ṣàṣeyọrí.

Nínú ìjíròrò tí mo ń ṣe pẹ̀lú ọ̀gá mi níbi iṣẹ́ wa, ọ̀gá mi wá béèrè lọ́wọ́ mi wípé, "ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn?" Mo wá dá wọn lóhùn wípé, "bẹ́ẹ̀ni, mo ní èrò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn ní ọjọ́ iwájú, torí pé ó lè fún mi ní àǹfààní tuntun àti ìdàgbàsókè ní ẹnu iṣẹ́ mi."

Nínú ìjíròrò tí èmi àti ọ̀rẹ́ mi Tade jọ ń ṣe lánàá, ó wá béèrè lọ́wọ́ mi wípé: "Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe?" Mo wa dá lóhùn pé bẹ́ẹ̀ ni, mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe, pàápàá jùlọ àwọn ohun èlò ilé àti ẹ̀rọ ìtanná. Mo máa ń lo ọgbọ́n àti ìsọ̀sọ̀ràn láti ríi pé nǹkan náà ṣe dáadáa lẹ́yìn tí mo bá tún un ṣe.

Mo lọ sí ilé ẹ̀kọ́ gíga àbúrò mi tó ń bẹ ní ilé Ìbàdàn lọ́sẹ̀ tó kọjá. Ara ibéèrè tí mo wá bí ni wípé nígbà wo ni ó máa ń fọ aṣọ? Ó wá dá mi lóhùn pé óun máa ń fọ aṣọ rẹ̀ ní ìmọ̀lé òwúrọ̀ lọ́jọ́ méjì méjì kí ó le bá mọ́ra dáadáa.

Nínú ìjíròrò Tẹ́mi àti ìyàwó mi jọ níṣẹ́ lánàá, ó wá bi mí léèrè pé àkókò ọdún wo ni o fẹ́ràn jù. Wá dalóhùn pé kò sí àkókò ọdún tí yóò nífẹ́ si, àmọ́ mo fẹ́ràn àkókò ọdún ọ̀tútù torí pé ó máa ń jẹ́ kí afẹ́fẹ́ rẹ̀ kó tutù, ó sì máa ń dájú kí gbogbo nǹkan kó wú ni lórí.

Lára àwọn ìbéèrè tí àwọn ọ̀rẹ́ mi béèrè lọ́wọ́ mi lánàá ní ilé ìgbafẹ́ tí a wà ní wípé, ṣe owó tí ò ń gba dára tó? Mo wá dá wọn lóhùn wípé bẹ́ẹ̀ni owó tí mò ń gba dára tó, ó sì má ń bo àwọn ìwúlò mi àti àwọn ìdílé mi dáadáa loṣooṣù.

Ìyàwó mi béèrè lọ́wọ́ mi lánàá wípé, "ṣé o ti gun ọkọ̀ ojú omi rí?" Mo wá dalóhùn wípé, "béèni mo ti gun ọkọ̀ ojú omi rí". Mo sì rí pé ó wù ní lórí gan. Mo wá bi òun náà lére wípé, "ṣé o nífẹ̀ẹ́ láti gun ọkọ̀ ojú omi?" Óun naa wá dá mi lóhùn wípé, "béèni òun náà máa nífẹ̀ẹ́ láti gun ọkọ̀ ojú omi".

Nínú ìjíròrò èmi àti ìyàwó mi lánàá, mo wà bí léèrè wípé ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ó wá dá mi lóhùn pé bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa. Mo sì máa ń ṣàyẹ̀wò wọ́n ní gbogbo ìgbà kí n lè bá rí pé wọ́n wà ní ipò tó dáa.

Nínú ìjíròrò èmi àti ọ̀rẹ́ mi lá'nàá, ó wá bi mí léèrè wípé"Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ?" Mo wá dá ọ́ lọ́mù wípé mo máa ń tọ́jú ara mi pẹ̀lú jíjẹ oúnjẹ tó ní ìlera, mímu omi tó pọ̀ àti ṣíṣe eré ìdárayá pẹ̀lú sísun ọrùn ní ìgbà sí ìgbà.

Ìkan nínú àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ wa tó ní ìdènà WiFi rẹ̀ wá bá mi ní ọ́fíìsì mi lánàá láti bí mi léère wípé, "ṣé WiFi rẹ yára tó?" mo wá dá lóhùn wípé bẹ́ẹ̀ni WiFi mi yára tó, ó sì máa ń ṣiṣẹ́ láìsí ìdènà fún iṣẹ́ orí ẹ̀rọ mi àti ìtẹ́wọ́gbà ẹ̀rọ ayélujára.

Nínu ìjíròrò mi pẹ̀lú àwọn ọmọ mi lọ́jọ́ ìsinmi àná, ìkan nínú wọn wá béèrè lọ́wọ́ mi wípé, ṣe o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Mo wá dá lóhùn pé bẹ́ẹ̀ni, nígbà tí mo wà ní ìlú Ìbàdàn, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń gun kẹ̀kẹ́ ní ọjọ́ ìsinmi láti fi ṣe eré ìdárayá dáadáa.

Níbi ìpàdé ọlọ́ṣọ̀ọ̀sẹ̀ tí èmi àti àwọn ọ̀gá mi tí a máa ń lọ ní ìlú Ìbàdàn, ìkan nínú àwọn ọ̀rẹ́ ọ̀gá mi wá bé lọ́wọ́ mi wí pé, "Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́?" Mo wá dá wọn lóhùn wí pé, "Mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá, mo sì kọ̀ bí a ṣe ń lò ọ̀nà tuntun láti mú iṣẹ́ pọ̀ sí i."

Nínu ìjèròrò èmi àti àwọn ọ̀rẹ́ mi lọ́jọ́ ìsinmi àná, Tádé wá béèrè lọ́wọ́ mi wípé, "nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà?" Mo wá dá lóhùn wípé, mo kẹ́yìn lọ rí dókítà mi ní oṣù méjì sẹ́yìn láti lọ ṣe ìṣàkóso àyẹ̀wò iléra mi.

Nínu ìjíròrò emi àti àwọn ọ̀rẹ́ mi lánàá, Tádé wá béèrè lọ́wọ̀ mi wípé, “Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun?” Mo wá dá lóhùn wípé mo ma ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun lẹ́ẹ̀kan ní ọdún kan torí pé mò ń fẹ́ kí ohun èlò mi wà nípò tó da àti pé ó máa ń ṣiṣẹ́ dáadáa.

Níbi ìpàdé ọlọ́ṣọ̀ọ̀sẹ̀ tí èmi àti Ọ̀gá mi máa ń lọ ní ìlú Ìbàdàn, ìkan nínú àwọn ọ̀rẹ́ won wa bére lọ́wọ́ mi wípé, "Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí?" Mo wá dá ọ lóhùn pé, "Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí nígbà tí mo lọ sí ìlú Àbújá, mo sì rí pé ó rọrùn àti pé ó lẹ́wà gan-an ni."

Ìkan nínú ìbéèrè tí Tade béèrè lọ́wọ́ mi lánàá níle ìgbafẹ́ ni wípé, báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Mo wá dá lóhùn wípé ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára. A sì máa ń bá ara wa sọ̀rọ̀ ní ìmọ̀lára torí pé ó máa ń tọ́ mi síwájú nínú iṣẹ́ mi.

Mo lọ rí dókítà mi ní ilé ìwòsàn lánàá. Wá bímílèèrè wípé ṣe o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Mo wá dá lóhùn pé bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera gẹ́gẹ́ bí ẹ̀fọ́, ẹran àdídùn àti omi tó pọ̀

Nínú ìjíròrò tí mò ń ṣe pẹ̀lú Tádé lánàá, ó wá ń bi mí ní lẹ̀rẹ̀ wípé, "ṣé o máa ń ná ara rẹ?" Mo wá dalẹ́ òun pé “bẹ́ẹ̀ni, mo máa ń ná ara mi nípa aṣọ tó da, ìtọ́jú ara mi, àti fífi àkókò sílẹ̀ fún ìsinmi àti ìdárayá ní gbogbo ìgbà.”

Nínú ìjíròrò mi àti dókítà mi àná ní ilé ìwòsàn, ó wá bí mi léèrè wípé “ṣé o máa ń jẹ gúọ́mù?” mo wá dá lóhùn pé “béèni, mo máa ń jẹ gúọ́mù lẹ́ẹ̀kọ̀kan torí pé ó máa ń dá mi lọ́rùn àti pé ó máà ń tù mí ní mo ra.”